Bẹ́ẹ̀ni, mo máa ń wo ètò lóríṣiríṣi lórí tẹlifísàn. Ètò kan wà ní orí tẹlifísàn tí ó ń jẹ́ kọ́kọ́rọ́ alátẹ. Ètò yìí dá lórí títọ igbéyàwó pọ̀, ìgbéyàwó tí ó bá ti túká. Olóòtú máa ń bá ọkọ sọ̀rọ̀, wọ́n á sì pe ìyàwó náà wá bá ìyàwó sọ̀rọ̀, wọ́n á sì yànjú bóyá aáwọ̀ àbí rúkèrúdò tó bá ń ṣẹlẹ̀ láàárín àwọn méjèèjì. Ètò náà dára púpọ̀ nítorí pé ó jẹ́ ètò kan tí ó ń tún ẹbí ṣe, ó sì jẹ́ ètò kan tí àwọn èèyàn fẹ́ràn láti máa wò ní orí móhùnmáwòrán.

Bẹ́ẹ̀ni, mò máa ń gbọ́ podcast. Podcast oríṣiríṣi ni mò máa ń gbọ́. Nígbà míràn mo lè gbọ́ podcast tó níṣe pẹ̀lú eré ìdárayá ní oríṣiríṣi. Nígbà míràn máa ń gbọ́ podcast lórí ètò ìgbéyàwó. Nígbà míràn rẹwẹwẹ mo sì le gbọ́ podcast lórí ètò òṣèlú. Nígbà míràn mo sì le gbọ́ podcast lórí ohun tí ó bá ń ṣẹlẹ̀ ní ìlú àti ní orílè èdè.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyara ọkọ̀. Bokan tiẹ̀ jẹ́ pé mi ò ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tèmi, ṣùgbọ́n nígbà kúgbà tí n bá gun ọkọ̀, mo máa ń sọ fún dírẹ́bà pé kí wọ́n tẹ̀lé òfin ìyara ọkọ̀. Nítorí pé tí tẹ̀lé òfin ìyara ọkọ̀ ama ṣe, a máa ṣe ìdínà fún ìjàmbá ọkọ̀. Tí tẹ̀lé ìyara ọkọ̀, o sì máa tún jẹ́ kí àlàáfíà wà kí wàhálà bí i ìdààmú má ṣẹlẹ̀ tí èèyàn bá rin ìrìn àjò.